Ìbéèrè bí i báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìdáhùn mi sí ìbéèrè yí ni wípé, un ó wo irú ẹni ná àti irú ìrànlọ́wọ́ tí ẹni ná bá fẹ́. Un ó sì ṣe irú ìrànlọ́wọ́ tó bá wà ní dédé ọwọ́ mi nígbàná fún ẹni ná. Tí ó bá jẹ́ wípé bóyá owó ni oní towun bá fẹ́, un ó ṣe fún wọn ní iwanba tí mo lágbára mọ.